Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ rẹ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mà á máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún, pàápàá jùlọ tó bá di pé wọ́n ṣe iṣẹ́ tó wú mi lórí. Tí iṣẹ́ náà lọ dáadáa tí ò sí ìbéèrè, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Ṣùgbọ́n nígbà mìíràn.